Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn àkókò oòrùn dáradára. Nítorí wípé ní àkókò oòrùn ènìyàn lè rìn bí ó ti fẹ́. Ó yàtọ̀ sí àkókò òjò, tí òjò kò ní jẹ́ kí ènìyàn kí ó lè tẹ̀síwájú yálà tàbí kí ó padà sí ibi tí ó ti ń bọ̀. Àkókò tí oòrùn bá ń ràn, ohun tí ó lè ṣẹlẹ̀ ni wípé oòrùn náà lè pọ̀ tó bẹ́ẹ̀ kó pọ̀ jọjọ. Síbẹ̀ ènìyàn ní àǹfààní láti rìn lọ sí ibi tí ó ń lọ. Ó wá lè dé ibi tí ó ń lọ tán kó lọ máa mú omi tàbí kí ẹsẹ̀ rẹ̀ kó ti bù. Ṣùgbọ́n ohun kan tí ó dájú ni wípé ẹni, ẹnikẹ́ni tí ó bá fẹ́ jáde ní àkókò tí oòrùn ń mú, ó ní ọrẹ ọ̀fẹ́ láti jáde. Eléyìí tí ó yàtọ̀ sí àkókò òjò. Àkókò òjò ènìyàn kì í ní ọrẹ ọ̀fẹ́ láti jáde. Bákan náà sì ni ọ̀gànjọ́ òrò. Yorùbá tilẹ̀ sọ wípé “òru kò máa ẹni ọ̀wọ̀”. Nítorí ìdí yìí mo lè sọ wípé àkókò mẹ́ta òun ni àwọn ènìyàn máa ń sábà tẹ̀lé. Nínú mẹ́tẹ̀ẹ̀ta sì ni mo fẹ́ràn àkókò ọ̀sán nígbà tí oòrùn bá jáde.

Ọ̀nà tí mo máa ń gbà láti polówó. Oríṣiríṣi ọ̀nà ló wà tí ènìyàn fi lè polówó ọjà rẹ̀. Ṣùgbọ́n ní tìte mi, àwọn ọ̀nà tí mo máa ń gbà láti polówó ọjà jùlọ. Àkọ́kọ́, màá máa lọ sí orí ẹ̀rọ ìba, ẹ, ìgbóhùnsáfẹ́fẹ́ eléyìí tí a pè ní radio àsọ̀rọ̀mágbèsì. Mo máa ń lọ ṣe ìpolówó ọjà mi. Ní ìgbà mìíràn, a máa ń lo àwọn fọ́nrán tí a ti ká sílẹ̀ tí a sọ̀rọ̀ nípa ọjà eléyìí tí mò ń tà. Ní ìgbà mìíràn, èmi tàbí àwọn òṣìṣẹ́ mi a máa lọ láti lọ fi ẹnu sọ àwọn ohun tí a ní sílẹ̀ tàbí láti lọ dá àwọn ìbéèrè eléyìí tí àwọn ènìyàn bá fẹ́ béèrè lọ́wọ́ wa. Ní ọ̀nà mìíràn tí mi ò bá tún fẹ́ ṣe eléyìí, mo máa ń ṣe ìwé pélébé, ìwé àfiléwọ́ eléyìí tí a máa ń kó lọ sí àwọn ibi ìgbafẹ́ tàbí àwọn ojúde gbangba tàbí ilé ìfowópamọ́sí níbi tí a ó ti rí ènìyàn púpọ̀ tí mo ma n fi lé wọn lọ́wọ́. Eléyìí a sì máa ran ọjà mi lọ́wọ́ dáradára. Àìmoyé ìgbà ló jẹ́ wípé àwọn oníbàárà nígbà tí wọ́n bá dé, wọ́n á sọ wípé ìwé ìléwọ́ pélébé náà òun ni àwọn rí. Mo tún máa ń lo àwọn ohun èlò ìgbàlódé bí ẹ̀rọ ayára bí àṣá eléyìí tí a pè ní Twitter tàbí ti WhatsApp tàbí Instagram láti ṣe tàbí Facebook láti ṣe ìpolówó ọjà mi.

Ṣé etí mi dára? Etí mi dára púpọ̀, etí mi rẹwà, etí mi kì í mú ìbànújẹ́ wá, etí mi kì í gbó ibi, etí mi kì í dà mí láàmú. Yorùbá tẹ́lẹ̀ sọ wípé etí, etí ọba nílé, etí ọba lóko ènìyàn ló ń jẹ́bẹ́. Ní ti temi, etí mi dára, etí mi kì í mú àìsàn kankan jáde debi tí yóò dà mí láàmú. Mo máa ń lo etí mi láti gbọ́ àwọn ìròyìn ayọ̀. Etí mi ń ṣiṣẹ́, bó ti tọ́ àti bó ti yẹ. Ma ma gbọ́ àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àyíká mi káàkiri. Gẹ́ gé bí olùgbé ní àyíká náà. Etí mi, ó ma, ó máa ń gbọ́ ohun tí ó bá yẹ àti ohun tí ó bá tọ́. Etí mi, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni etí wọn máa ń ṣàìsàn bíi kí etí wọn kí ó máa kún, bíi kí wọ́n máa gbọ́ àwọn ohun tí ó yẹ kí wọ́n gbọ́. Ṣùgbọ́n ní ti temi, etí mi dára púpọ̀, etí mi, etí mi rẹwà, etí mi kì í ṣàìsàn, etí mi kì í dà mí láàmú, etí mi kò mu ìnira kankan dá ni, bó ti hú ko kéré mọ.

Oyé ìgbà tí mo máa ń fọwọ́ lójúmọ́, mo jẹ́ ọlọ́fińtótó ènìyàn, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn ìmọ̀ tótó, mo jẹ́ ẹnìkan tí ó máa ń tẹ̀lé àwọn ìlàkalẹ̀, àwọn àjọ tó ń ṣètò ìlera ní àgbáyé. Àwọn àjọ yìí sí sọ wípé lóòrèkóòrè ló yẹ ká máa fọwọ́ wa tàbí ní ìgbà mìíràn ìwé. Ni gbogbo ìgbà tí a bá ti fọwọ́ kan, àwọn ohun tí kò yẹ ká fọwọ́ kan tí àwa fúnra wa mọ̀ wípé ó kún fún ìdọ̀tí. Láwọn àkókò yìí ni ènìyàn gbọdọ̀ máa fọ ọwọ́ rẹ̀ kí ènìyàn kí ó tó jẹun lẹ́yìn tí ènìyàn bá jẹun tán. Ṣùgbọ́n ní tí te mi, mo jẹ́ ẹnìkan tó ti di àṣà àti iṣẹ́ rẹ̀ láti máa ṣe ìtọ́jú ara rẹ̀, láti máa fọ ọwọ́ ní àkókò, láti máa fọ ọwọ́ rẹ̀ botitọ́ àti bó ti yẹ. Ni ojúmọ́, bí èmi kò bá dínkìrì, mo lè sọ wípé mo máa ń fọ, mo máa ń fọ ọwọ́ mi tó ìgbà máa dógún kí a lẹ́ kí ó tó lẹ. Gbogbo àkókò tí mo bá ti jẹun tàbí tí mo bá ti fọ ọwọ́ mi kan ohun tí ó ní ìdọ̀tí nínú ni mo máa ń fọ ọwọ́ náà. Nítorí ìdí èyí, mo lè sọ wípé mo máa ń fọ ọwọ́ mi ó kéré jùlọ ní ìgbà máa dógún lójúmọ́ nítorí mo jẹ́ ọlọ́fińtótó tí ó fẹ́ràn, tí ó fẹ́ràn láti máa tọ́jú ara rẹ̀. Mo jẹ́ ọlọ́fińtótó tí ó fẹ́ràn ibi àyíká tí ó mọ́ tí kò fẹ́ràn ìdọ̀tí.